Tí ọkọ̀ bá n, tí mo bá ń lọ ní ojú títì, mo máa ń rìn sí ọ̀nà ibi tí ó jẹ́ wípé má lè máa rí tí ọkọ̀ bá ń bọ̀ ní ọ̀nà ibi tí mò ń gba. Mi ò kí ń rìn ní ọ̀nà eléyìí tó máa kọ ẹ́yìn sí ọkọ̀ tó bá ń bọ̀. Èyíi sì jẹ́ ohun tí mo máa ń ṣe láti ìgbà tí mo ti wà ní ọmọdé títí di àkókò tí mo fi di àgbà yìí.

Ní bí ọ̀sẹ̀ bí méjì sẹ́yìn, wọ́n fún wa ní ìṣe kan ní ibi iṣẹ́ ọ̀dọ̀ mi, eléyìí tó sì jẹ́ pé iṣẹ́ náà pọ̀ gidi gan. Mo pẹ̀lú àwọn ẹni tó kẹ́yìn láti kọ́ iṣẹ́ náà tán nítorí pé mi ò fẹ́ se ní pẹ̀lú ìwànwará kó má ba à ṣé wípé má ba à má nílò láti tún un ṣe. Mo jókòó ti mo farabalẹ̀ mo ṣẹ́ dáadáa débi wípẹ́ kò sí nígbàtí wọ́n yẹ wò kò sí ohun bí i, kò sí àṣìṣe kankan nínú rẹ̀